Ẹ káàro, orúkọ mi ni paul Friday Àyẹ́kánní. Bẹ́ẹ̀ni, mo máa ń fi àwọn file mi, mo máa ń fi pamọ́ lórí cloud. Ìdí tí mo ti fi ń pa àwọn file mi pamọ́ nínú cloud ni pé mí ò fẹ́ kí àwọn file mi kó ṣánnu, mí ò fẹ́ kí àwọn file mi kó bàjẹ́, mí ò fẹ́ kí àwọn file mi tí n bá fẹ́ lò wọ́n kí n máa rí wọ́n kéré. Ìdí yìí ni mo fi ń fi àwọn iṣẹ́ tí mo ti ṣe lórí fóònù mi, àwọn iṣẹ́ tí mo ti ṣe lórí laptop mi, mo máa ń fi wọ́n pamọ́ lórí cloud. Tí ọjọ́ bá dé tí mo lè rò àwọn file rẹ, màá kàn lọ sórí cloud mi, màá lọ bá wọn bẹ́ẹ̀. Gbogbo iṣẹ́ tí mo ń ṣe, màá fi wọ́n pamọ́ lórí cloud. Gbogbo àwọn account tí mo ń ṣe nínú ọjà mi, nínú iṣẹ́ ọwọ́ mi, màá fi gbogbo ẹ pamọ́ lórí cloud. Gbogbo photos àti videos tí mo ń ṣe lórí phone mi, mo máa ń fi pamọ́ lórí cloud. Tí ọjọ́ bá dé tí n bá lè lò ẹ̀, màá kàn login sórí cloud mi, màá bá wọn bẹ́ẹ̀, màá lò wọ́n fún kan tí fún iṣẹ́ tí mo fẹ́ lò wọ́n fún. Ìdí tí mo fi ń fi àwọn file mi pamọ́ lórí cloud ni eṣé gan-an modúpẹ́.

Ẹ káàárọ̀ lẹkan sí, orúkọ mi ni MoreFriday Adeyinka. Phone tí mo ń lò lọ́wọ́ níìsín ni Tecno Pova. Orúkọ phone tí mo ń lò níìsín ni Tecno Pova. Ìdí tí mo ń lo phone yìí ni pé phone yìí ó ní quality, phone yìí ó dára púpọ̀, phone yìí máa ń ṣiṣẹ́ dáadáa, kò kí ń gbóná, kò kí ń tètè kú. Battery tí phone yìí ń lo, ó máa ń ṣiṣẹ́ fún wákàtí tó pọ̀, kò ní kú. Irú iṣẹ́ tí mo ń ṣe nínú owo mi nínú iṣẹ́ ọwọ́ mi, mo nílò phone tí mo lè gbojú lé, tí kò ní fi mí sílẹ̀ ní ọjọ́ tí mo nílò ẹ̀ láti fi ṣiṣẹ́. Phone yìí ó ń ṣiṣẹ́ dáradára, phone yìí ó máa ń ṣe iṣẹ́ fún mi tó pọ̀. Gbogbo iṣẹ́ tí mo ń lò nínú iṣẹ́ mi, gbogbo àwọn phone numbers àwọn ọ̀rẹ́ mi tó wà nínú phone mi, nígbà tí mo lé ọ̀wọ́n, tí ń bá gbé phone mi, mo máa ń bá wọn bẹ̀. Phone yìí ò kí ń disappoint mí, phone yìí ó máa ń ṣiṣẹ́ dáadáa. Ìdí tí mo ń lo phone yìí lọ́wọ́lọ́wọ́ Tecno Pova, phone yẹn dára, phone yẹn gidi, phone yẹn ó ń ṣiṣẹ́ tó pọ̀. Ẹ ṣé, modu pẹ̀.

Ẹ káàárọ̀, orúkọ mi ni Wọn Friday Anika. Ìbéèrè tó wà nínú iwájú mi ni ṣẹ màá ń kọ ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? Ni òde òní, Íńtánẹ́ẹ̀tì ó wà very, very important fún gbogbo èèyàn, fún, ẹ́, fún àwọn tó ń kẹ́kọ̀ọ́, fún àwọn tó ń kọṣẹ́, fún àwọn tó ń ṣe nnkan nínú business wọn, nínú nnkan òwò wọn. Lórí Íńtánẹ́ẹ̀tì, wọ́n máa ń ní, wọ́n máa ń kẹ́kọ̀ọ́, wọ́n máa ń ṣe research, wọ́n máa ń ṣe ǹkan púpọ̀ lórí Íńtánẹ́ẹ̀tì. Àwọn tó ń ṣe òwò, wọ́n máa ń bá customer wọn sọ̀rọ̀ lórí Íńtánẹ́ẹ̀tì, wọ́n máa ń advertise product wọn lórí Íńtánẹ́ẹ̀tì, wọ́n ń ṣe, wọ́n ń lo Íńtánẹ́ẹ̀tì fún nnkan tó pọ̀ lọ́pọ̀lọpọ̀. Wọ́n máa ń kẹ́kọ̀ọ́, wọ́n máa ń ka ìwé, wọ́n máa ń ka news, wọ́n máa ń ka latest updates nínú ìṣe wọn. Nnkan tó máa ń ṣi, ẹsì ẹsì pẹ̀lú Íńtánẹ́ẹ̀tì ó pọ̀ lọ́pọ̀lọpọ̀. Wọ́n máa ń, Íńtánẹ́ẹ̀tì máa, wọ́n máa ń fi ṣiṣẹ́, wọ́n máa ń fi kẹ́kọ̀ọ́, wọ́n máa ń fi ka ìwé, wọ́n máa ń fi ṣe research, wọ́n máa ń fi ṣe nnkan tó pọ̀. Íńtánẹ́ẹ̀tì ó dára lọ́pọ̀lọpọ̀. Íńtánẹ́ẹ̀tì ó ti, ó ti, ó dí, ó, ó, ó jẹ́ ǹkan tí gbogbo èèyàn ń lò ní gbogbo ọjọ́. Ọna máa ń lo Íńtánẹ́ẹ̀tì. Ẹ ṣé pọ̀pọ̀.